Ere tí ọmọdé lè ṣe ní ṣe pẹ̀lú ọjọ́ orí wọn. Ọmọ ọdún mẹ́ta sí márùn-ún lè kọ́ bí wọ́n ṣe ń kó àwọn ìṣeré aṣọ bàtà sí ibi rẹ̀. Òbí tàbí alágbàtọ́ yẹ kó máa ṣàmójútó àwọn ọmọdé láti má lo ẹ̀rọ tó léwu tàbí gbé ẹrù ńlá.

Ohun tí o wò lára ènìyàn, bèèrè ìbéèrè nípa ohun tí ó fẹ́, gbìyànjú láti dá lóhùn dáradára, má ṣe wùwà ìgbéraga tàbí ẹ̀gàn rẹ̀. Dáhùn ìbéèrè tí ó bèèrè lọ́wọ́ rẹ pẹ̀lú ìrẹ̀lẹ̀ tí ó bá gba ìmọ̀ràn rẹ pẹ̀lú ayọ̀ tó sì dúpẹ́ èyí túmọ̀ sí o wúlò.

Ṣe àkọsílẹ̀ ohun tí ó ń náwó sí, gbìyànjú láti fi díẹ̀ pamọ́. Ó yẹ kí ó kọ́ bí a ṣe ń ṣe bájẹ́tì tí ó le kọ pé ó ṣe pàtàkì láti ra ohun tí ó nílò kí o sì fi ohun tí o fẹ́ sílẹ̀ torí ọjọ́ ọ̀la.